Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbà tí mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́, ó jẹ́ ọjọ́ tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn báyìí. Ó jẹ́ ọjọ́ tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn. Ìgbà tí mo kọ́, ẹ́hn, nínú ọdún tí mo wà yìí náà ni ṣùgbọ́n ó ti lọ bí oṣù bí méjì sí mẹ́ta sẹ́yìn báyìí.

Ṣé o ní ọgbà? A mo ní ọgbà o. Mo ni ọgbà nínú ile mi lótitó kí í ṣe ọgbà tó tóbi ṣùgbọ́n, ẹ, ọgbà tó jẹ́ pé mo ti máa ń gbin bí i àwọn ẹ̀fọ́ tí mo sì ń sin àwọn nǹkan ọ̀sìn níbẹ̀.

Ṣé o máa ń fi ìpara sára? Mo máa ń fi ìpara sára o. Mo máa ń fi ìpara sára o. Ojoojúmọ́ ti n bá ti wẹ̀ tán, ní àárọ̀, tí mo sì ti nu ara tán, máa fi ìpara sára kó tó di wípé mo jáde kúrò nílé, torí tí mi o bá fi ìpara sára, gbogbo ara mi máa funfun tí n bá jáde.

Ṣàlàyé aṣọ tí a ń wọ̀ ní ọjọ́, ọjọ́ pàtàkì. Aṣọ tí a ń wọ̀ ní ọjọ́ pàtàkì, òun ni aṣọ tó jẹ́ pé ó má ń, tó má ń, ẹ́ẹ́, tó má ń jẹ́ kí orí èèyàn wú, tó sì máa ń jẹ́ kí, ẹ́ẹ́, tó máa ń ní ìtumọ̀ sí ọjọ́ tí a tó jẹ́ ọjọ́ pàtàkì, ẹ́ẹ́, aṣọ tojepe a máa ń yà sọ́tọ̀ fún ọjọ́ pàtàkì. Òun ni aṣọ tí a máa ń wọ̀ fún ọjọ́ pàtàkì.

Sọ fún wa nípa iṣẹ́ tí ò ń sun, sọ fún wa nípa iṣẹ́ tí ò ń sun síwájú fún ìgbà pípẹ́. Iṣẹ́ tí mo ń sun síwájú fún ìgbà pípẹ́, iṣẹ́ tí mo bá ti rí pé, bírá mi ò fi bẹ́ẹ̀ ráyè láti lè ṣe, òun náà ni iṣẹ́ tí mo máa ń sun síwájú.

Ẹni tó ń sẹ oúnjẹ nílé yín? Ẹni tó ń se oúnjẹ nílé mi, òun náà ni ìyàwó mi. Ìyàwó mi ló máa ń se oúnjẹ nílé. Eh, ṣùgbọ́n ìgbà mi máa ń wà lẹ́ẹ̀kọ̀kan tí mo máa ń ràn lọ́wọ́, tó bá jẹ́ pé bóyá ó bá rẹ́, tàbí tí mo wà nílé ti ohun wà sí nilé, eh, màá ṣe oúnjẹ kó tó di pé ó dé.

Sọ fún wa nípa ìgbà tí o yí èrò rẹ padà. Ìgbà tí mo yí èrò mi padà, òun náà ni bóyá ìgbà tí mo fẹ́ ṣe nǹkan tí mo wá padà ronú jinlẹ̀ tí mo rí pé nǹkan tí mo fẹ́ ṣe yìí kò tọ̀nà, tàbí bóyá, kò ní lọ bí mo ṣe lérò pé yóò lọ. Ẹ̀, àwọn ìgbà tí mo máa ń yí èrò padà nìyí.

Báwo ni ìgbé ayé ṣe ń yí padà nígbà tí ènìyàn bá kọ̀, tí ènìyàn bá kó lọ sí ìlú ńlá? Ìgbẹ́ ayé, OK, báwo ni ìgbé ayé ṣe má ń yí padà nígbà tí ènìyàn bá kọ lọ sí ìlú ńlá. Ìgbé ayé máa ń yí padà náà ni àwọn nǹkan tó bá mọ lára níbi tí ó bá wà tẹ́lẹ̀, ò lè máa tètè mọ lára níbi tó bá ibi tuntun tó bá ṣẹ̀ kó lọ.

Ṣàlàyé ìlú tàbí àdúgbò tí ò ń gbé. Ìlú tí mò ń gbé, òun náà ni ìlú Ibadan. Àdúgbò tí mo ṣi wà nínú ìlú Ìbàdàn, òun náà ni làá ń pè ní, Olódó. Ìlú to dára ní, àdúgbò to sì dára ní, àdúgbò tó dára ní oríṣìíríṣìí nǹkan mère mère òun ló ń bẹ níbẹ̀. Àdúgbò tó dára ni.

Sọ fún wa, sọ fún wa ohun tí o máa ń sọ fún ọ̀dọ́ tí ó ń kó lọ sí ìlú ńlá. Oun tí mo máa ń sọ fún ọ̀dọ́ tó bá ń kó lọ sí ìlú ńlá náà ni pé kó mọ ọmọ tí ó ń ṣe, mọ ọmọ tí ìwọ ń ṣe, má ṣe kọjá ààyè, eh, ibi tí ó bá yẹ kí o rìn sí ni kó rìn sí. Ma de se kegbekegbe. Àwọn, ẹ, ọ̀rọ̀ tí mo le àbí ohun tí mo lè sọ fún ọ̀dọ́ tí ó bá ń lọ sí ìlú ńlá nìyẹn.

Sọ fún wa nípa àṣà ìgbéyàwó ní agbègbè rẹ. Àṣà ìgbéyàwó oríṣiríṣi ìgbéyàwó ló wà ní ìhẹ agbègbè mi bí. Oríṣiríṣi àṣà òun ló ń bẹ, òun ló fi jẹ́ pé oríṣiríṣi ìgbéyàwó ló wà. Ọ̀tọ̀ ni àṣà àwọn ilé Íbò, ọ̀tọ̀ ni àṣà àwọn ilé Yoòbá. Ehn, gbogbo wa sì rèé, à ń gbé níbìkan náà ni. Ehn, lá'gbègbè mi, a pọ̀, oríṣiríṣi àṣà, òun ló ń gbé ní agbègbè mi.

Ṣé o máa ń pàdé àfojúsùn títa, títa rẹ? Sé o máa ń pàdé àfojúsùn títa rẹ? Mo má, mo máa ń ṣe, mo máa ń ṣe àfojúsùn yín tí mo bá ti ní, tí mo fi ní àfojúsùn fún, mo máa ń rí pé mo lépa ẹ, mo sì máa ń rí pé mo, mo ṣe. Ehn.